Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù August. O ṣe ì dájọ́ oṣù kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn torí pé ọ jẹ́ oṣù kan tí n dá girigidi di irin tí mo fi fẹ́ràn oṣù yìí. Ẹ̀ lẹ́ dé wa ni àwọn nǹkan tí o ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ ènìyàn náà torí pé nǹkan tí yóò dára ni.

Ṣé o ti gbìn alupupu rí? Alupupu jẹ́ ọkọ̀ kan tí mo ti gbìn rí gẹ́gẹ́ bí ènìyàn, ó lè jẹ́ ọkọ̀ kan tí ó dára náà. Ọkọ̀ yìí wà nínú àwọn ọkọ̀ tí mo fẹ́ràn láti máa gbìn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára tí mo máa ń gbìn nígbà tí mo wà ní kékeré nígbà tí mo bá fẹ́ lọ sí oko àti lọ́wọ́ ọlọ́ọ̀pá mi nígbà mìíràn ni.

Bẹ́ẹ̀ wà ní, màá kó ǹkan tuntun níbi iṣẹ́. Ìgbà keyin tí mo kó ǹkan tuntun níbi iṣẹ́ ní oṣù tó kọjá, nígbà tí olórí iṣẹ́ rán mi lọ sí ìlú mìíràn láti lọ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí won tó ṣe pàtàkì sí mi náà elèyi dẹ́ wàá lára àwọn ǹkan tí ó jẹ́ kí inu mi dùn nígbà yen náà, tí mo dà lọ ṣe gidigidi.